Ìbáṣepọ̀ tó dán mọ́rán lọ́wọ́ láàárín èmi àti olórí ilé iṣẹ́, idí tó ṣi firi bẹ̀ẹ́ ní wípé ọ̀gá dáadáa ni wọ́n, èmi náà sìre mi fe wahala fẹ́ mi ara mi, ta bá ní wípé iṣẹ́ pọ̀ lóde, iṣẹ́ pọ̀ lóde. Hhm kí ènìyàn tó, àti tún pé báwo ni èeyàn ṣe mọ̀ tí ibi iṣẹ́ náà ó ṣe jìnnà sí yàtọ̀ sí ibi fún idi eyìí, ibi kí bi tí ènìyàn bá wà, ọ̀gá kọ́ ọ̀gá tí ẹ̀eyan bá lè mọ̀ bá ṣiṣẹ́, so má iwa iru ọ̀gá bẹ́ẹ̀ torí pé àwọn Yorùbá gan ti pálọ̀ pé mọ̀ wá fún níbẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn, nígbà tí ọ̀nà ò bá yé mi mọ́. Torí pé àwọn Yorùbá gan-an àwọn baba ńlá, a bèèrè ibèèrè kì í ṣíná. Kò dára kí eeyan maa le gbẹnu tókè lu tìlẹ̀, wipe ẹdákún, ẹnlẹ ni bẹun, ibi báyí báyí, ìwà àìlọ́gbọ́n lórí gan-an ní paapaa. Fun idi èyí ibí tí ènìyàn ò bá mọ̀, torí kò sì ẹni tó mọ̀ ń kan tán.